Ṣe o mọ bí a ti ń ṣe oúnjẹ? Bí ọdọ pàtàkì, mo mọ bí a ti ń ṣe oúnjẹ lọpọlọpọ nítorí pé nígbàtí mo ń dàgbàsókè, mo spend a lot of time, mo spend a lot of time pẹ̀lú ìyá tó bí mi, my mother. Mo dẹ̀ ma assist ìyá tó bí mi gan ní inú, ní ilé ìdáná. So process yẹn ó tí fún mi ní vast experiences láti mọ bó ṣe ń dànù. Mo lè sè rice, mo lè sè white rice, mo lè sè jollof, mo lè sè fried rice, mo lè sè ẹwà, beans and then àwọn oúnjẹ ìbílẹ̀, countless oúnjẹ ìbílẹ̀ lọpọlọpọ, etcetera like that. So mo lè ṣe so this is not a particular training session, this was not a particular training session for me. Ko ń ṣe àkókò àti kọ́ni ni mo go through no nitori pé mo wà available láti assist ìyá tó bí mi while making meals during bá ṣe ń pipe oúnjẹ. Ìyẹn fún mi ní experience vast experience láti carry out láti process oúnjẹ from the store the chemical process tí oúnjẹ ma go through then down to the finish product. So bó ṣe wà ni yẹn.

Èmi náà fẹ́ dàrùmọ́ ọ̀rọ̀ yìí nítorí ó jẹ́ ohun tó kan gbogbo wa lónìí. Tí ẹ bá bímí pé ṣé mo máa ra nǹkan lórí ayélujára, ohun tí n ó sọ ni pé, háà! Ayé ti dọ̀tún o. Nítòótó mo máa ra ǹkan lórí ayélujára gan an ni. Ṣùgbọ́n ó rọrùn jù kí èèyàn máa rìn kiri nínú oòrùn tàbí nínú ẹrọ kíkó èrò kiko ní ọjà. Nígbà àtijọ́ a mọ̀ pé ó di dandan ká lọ sí ọjà, ká bẹ̀rẹ̀ sí ní dùnna dúra pẹ̀lú àwọn oníṣòwò, ká máa sọ owó wa nínú àpò kí àwọn afọwọ́ mọ́ni má bá gbé lọ. Ṣùgbọ́n nísinsìnyí nínú yàrá mi lórí ìbùsùn mi, mo lè ra bàtà, mo lè ra aṣọ, mo tilẹ̀ lè ra oúnjẹ tí n ó jẹ́ lẹ́yìn iṣẹ́. Ohun tó máa ń jọ mí lójú jù ni bí mo ṣe lè rí nǹkan tó wà ní ìlú òkèrè tí ó sì san owó rẹ̀ láti bí yìí, tí wọ́n yóò sì gbe dé ẹnu ọ̀nà ilé mi. Ìrọ̀rùn yìí kò lẹ́gbẹ́ rara, àmọ́ o. Ó ní àwọn nǹkan tó máa ń fún mi ní ìfòyà. Ìgbámírà wà tí ohun tí mo rí nínú fọ́tò tó wà lórí ayélujára yàtọ̀ pátápátá sí ohun tí wọ́n gbé wá fún mi. Gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ pé “What I ordered versus what I got.” Ìyẹn máa ń mú ọ̀ri ẹni dání gan an. Ó tún ní ọ̀rọ̀ àwọn oníbàárù oníkìjì scammers tí wọ́n ń sọ sóde láti jí owó tàbí ìsọfúnni data wa lò. Ìdí nìyẹn tí mo fi máa ń lo ọgbọ́n gan an. Mi ò kí ń kàn sí ojúlẹ̀ website èyíkéyìí kíi sì kọ nọ́mbà káàdì ATM card mi si. Mo máa ń rí pé mo lo àwọn ibi tí wọ́n gbilẹ̀ tí mo sì fọkàn tán. Ìrè o.

Ẹ kú ìkàlẹ̀ o. Ẹni tí ó bá sọ pé òun ò nífẹ̀ẹ́ sí èso, ó jọ pé irú ẹni bẹ́ẹ̀ ò mọ adùn tó wà nínú ọ̀rọ̀ òfe tí ìṣẹ̀dá, ọ̀rọ̀ òfe tí ìṣẹ̀dá fún wa ni. Tí ẹ bá bínrin nípa èso tó jẹ́ àyò mi jùlọ, n óò sọ fún ẹ láìfọ̀rọ̀ sábé dandan pé ọ̀pọ̀tọ́, pineapple àti mango ni wọ́n jìyàn nínú ọkàn mi. Ṣùgbọ́n mango ló máa ń borí jùlọ. Haa! Kò sí nǹkan tó dàbí ìgbà tí òjò bá kọ́kọ́ rọ̀ tí afẹ́fẹ́ tura tí àwọn mango sì ti gbó kankan lórí igi. Tí wọ́n bá, tí wọ́n, tí mo bá mú mango kan tó ti pọ́n dáadáa tí inú rọ̀ rẹ̀ sì dùn gbìnrin, tí mo bá sì bẹ̀rẹ̀ síi ní bẹ̀e rẹ̀, adùn rẹ̀ máa ń gba gbogbo ara mi, mi kan ni. Kì í ṣe ọ̀rọ̀ adùn nìkan, mango ní lágídí, lágídí texture kan tó jẹ́ pé ó yàtọ̀ sí gbogbo èso yòókù. Ó máa ń rọ̀ mọ́ni lẹ́nu, ó sì máa ń jẹ́ kí, ó sì máa ń jẹ́ kí n mọ̀ lára pé mo wà láàyè. Yàtọ̀ sí mango, mo tún nífẹ̀ẹ́ sí àgbọn coconut. Ẹ mọ̀ pé àgbọn kì í ṣe èso lásán, óuńjẹ gidi ni. Tí onímọ̀tó bá ti rẹ́ mi, tí mo bá mú àgbọn tútù yọ̀yọ̀, ó máa ń tú mi lára ju omi lásán lọ. Tí mo bá mú omi àgbọn tútù yọ̀yọ̀, ó máa ń tú mi lára ju omi lásán lọ. Lẹ́yìn tí mo bá mú omi rẹ̀ tán, tí n ó sì tún jẹ ẹran inú rẹ̀ tó fúfú fẹ́lẹ́fẹ́lẹ́, ẹ mọ̀ pé ayé ti dùn niyẹn. Mo tún máa ń jẹ èso nítorí àlàáfíà ara mi. Gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ pé apple kan lójúmọ́ ó lè, ó ń lé dókítà jìnnà sínú. Bó ti lè jẹ́ pé apple ò wọ́pọ̀ ní ilẹ̀ wa bí i ti òkèrè, mo máa ń, mo máa ń, mo máa ń sápa láti, mo máa ń sápa láti jẹ ẹ ni. Ṣùgbọ́n kò sí èso kan tí mo lè fi wé ọ̀pẹ òyìnbó pineapple tútù tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀ lórí oko. Adùn rẹ̀ máa ń ta nìkan, nìkan lẹ́nu, ta nìkan, nìkan lẹ́nu yẹn. Ó máa ń mú kí ẹran tí bí ilẹ̀ Yorùbá ṣe lọ́rọ̀ tó nínú ohun ọ̀gbìn rere o.

Ọ̀rọ̀ ohun èlò ayélujára tàbí ọ̀rọ̀ abánisọ̀rọ̀ fún ohun ìgbàlódé smart devices yìí jẹ́ ọ̀rọ̀ tó gba ọgbọ́n lórí. Nítorí bí ayé ṣe ń yára yípadà nìyẹn. Tí ẹ bá bi mí pé nígbà wo ni mo máa ra ohun èlò tuntun. N ó sọ fún yín pé mi kì í kánjú ra nǹkan nítorí pé ó ṣẹ̀ṣẹ̀ jáde o. Láti sọ tòótọ́ èmi kì í ṣe irú ẹni tó máa ń sáré tẹ̀lé fáṣàn Tí ilé iṣẹ́ kan bá gbé fóònù tuntun jáde lónìí, mi kì í jẹ́ ẹni àkọ́kọ́ tó máa ń lọ dúró ní láìnì láti rà á. Ohun tí mo máa ń wò jùlọ ni wúlò. Tí fóònù mi tàbí kọ̀m̀pútà mi bá ti ń ṣiṣẹ́ dáadáa, tí kò tí kún, tí kò sì tí bẹ̀rẹ̀ sí ní kù lọ́wọ́, n ó sì máa lò ó nìṣó Mi kì í fẹ́ láti sọ owó mi sínú ohun tí kò tí ì di dandan. Ìgbà àkọ́kọ́ tí mo máa pinnu láti ra tuntun ni pé tí èyí tí mo bá ń lò bá ti bẹ̀rẹ̀ sí ní dẹnukọlẹ̀ bóyá bátìrì rẹ̀ ò gbe mọ́ tàbí pé ó ti ń dànù hanging tó bẹ́ẹ̀ gẹ́lẹ́ tí mi ò fi lè ṣe iṣẹ́ mi mọ́ lórí rẹ̀. Nígbà náà ni n ó mọ̀ pé à, ọ̀rẹ́ mi yìí ti fẹ́ lọ sinmi o. Iyẹn ni mo máa ń mọ̀ pé àsìkò ti tó láti lọ ra òmíràn. Ìgbà kejì ni pé tí ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì bá ti tẹ̀síwájú débi pé èyí tí mò ń lò kò lè gbé àwọn ohun èlò tuntun apps mọ́. Ẹ mọ̀ pé ayé ń yá, iṣẹ́ mi sì gba pé kí máa lo àwọn ohun èlò tó bá ayé mu. Tí fóònù mi bá ti di ògbólógbòó débi pé kò lè ṣiṣẹ́ mọ́ dáadáa ni kí n lọ ra tuntun kí n má bà dẹ́yìn nínú iṣẹ́ mi. Lẹ́ẹ̀kan nínú ọdún, mo tún máa ń lo àwọn àsìkò bí Black Friday tàbí àwọn àsìkò tí wọ́n bá ń dín owó nǹkan kù ní ọjà discount sales. Mo nífẹ̀ẹ́ sí pé kí n ra nǹkan tó dára ṣùgbọ́n lórí iye owó tó dínkù. Iyẹn jẹ́ ọ̀nà kan tí mo fi ń sọ owó mi ire o.

Ẹ mọ̀ pé ọ̀rọ̀ bàtà jẹ́, kì í ṣe ọ̀rọ̀ kékeré nítorí pé bàtà lẹ́sẹ̀ ń wọ̀. Bí a bá rìn a mọ̀, tí ẹ bá bi mí nípa irú bàtà tí mo nífẹ̀ẹ́ sí jù lọ láti wọ̀, n ó sọ fún un yín pé èmi jẹ́ ènìyàn tó nífẹ̀ẹ́ sí ìrọ̀rùn comfort ju ẹwà lásán lọ. Lóòótọ́ mo máa ń wọ onírú bàtà ṣùgbọ́n èyí tó máa ń jẹ́ ayọ̀ mi jùlọ ni bàtà rọ́bà tàbí bàtà síníkà sneakers. Ìdí tí mo fi nífẹ̀ẹ́ sí i ni pé ó máa ń jẹ́ kí ẹsẹ̀ mi fàféṣẹ́ ti tàbí kí n rìn géréngéré láìsí pé ẹsẹ̀ ń ro mí. Tí mo bá wọ síníkà, mo máa ń mímọ̀ lára pé mo lè rìn fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí, mo lè sáré mọ́, mo sì lè ṣe iṣẹ́ mi láìsí ìdíwọ́. Ó tún máa ń bá aṣọ èyíkéyìí tí mo bá wọ̀ mú. Yálà, aṣọ òde ni tàbí aṣọ ìgbafẹ́. Àmọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi, mi kì í jẹ́ kí bàtà àwọ̀ lẹ́dà sandals àbí shoes tàbí bàtà pẹlẹbẹ loafers jìnà sí mi. Tí mo bá wọ aṣọ ìbílẹ̀ wa bí i bùbá àti ṣòkòtò, kò sí bàtà tó, tó lè ba mu ju bàtà àwọ̀ tó dán gbẹrin lọ. Ó máa ń jẹ́ kí ènìyàn rí bí ọmọlúàbí gidi. Ó sì máa ń fi ọlá àti ọláńlá hàn nínú àpéjọpọ̀ ènìyàn. Mo máa ń rí pé mo ra èyí tó jẹ́ àwọ̀ gidi kí ó lè pẹ́ lọ́wọ́ mi nítorí mi kì í fẹ́ bàtà tó máa dẹnu kọlẹ̀ láàárín oṣù méjì. Ìgbà mìíràn wà tí mo kan máa ń fẹ́ wọ pànpánta slippers tàbí flip flops lásán. Pàápàá jùlọ tí mo bá wà ní agbègbè ilé mi tàbí tí mo fẹ́ lọ ra nǹkan nítòsí. Àmọ́ mi kì í wọ̀ ọ́ lọ sí ibi iṣẹ́ o. Mo gbà pé bàtà tí ènìyàn ń wọ̀ ni wọ́n fi mọ irú ẹni tí ènìyàn jẹ́. Mo gbàgbọ́ pé bàtà tí ènìyàn ń wọ̀ ni wọ́n fi mọ irú ẹni tí ènìyàn jẹ́. You are addressed the way you are dressed. Ni àkopọ̀, ní àkòpọ̀ ohun tí mo máa ń wò nínú bàtà ni pé ṣé ó rọ̀? Ṣé ó rọ̀ mọ́ mi lẹ́sẹ̀? Ṣé ó dára fún ìlera mi? Ṣé ó sì rẹwà? Tí bàtà bá ti lè kún ojú ìwọ̀n wọ̀ yìí, n ó nífẹ̀ẹ́ rẹ̀ gan ni. Irẹ́ o.